Fóònù yi náà ni oun ti-- kan ti mo le so pe mo n lo ni oojumo ti mo le rántí ka daadaadaa pe mo n lo ni oojumo a ka maa paro tanra wa. Fóònù jẹ́ ohun kan pàtàkì nínú ayé lọ́wọ́lọ́wọ́ tá wà yìí. À kí tiẹ ni ó fẹ́ ṣe pàtàkì sí nínú ètò ayé èèyàn iyẹn, fóònù. Ṣé ká mu láti ibi pé a fẹ́ bá e ọ̀rẹ́ wa àbí ẹni kan tá a mọ rí àbí ojúlùmọ́ kan a fẹ́ bá wọn sọ̀rọ̀ ni. A lè, a lè fe pe, a lè bá eeyan sọ̀rọ̀ ní orí ayé rí, orí ẹro ayelujárá, ká mọ bá ara wa sọ̀rọ̀ láti ibẹ̀. Oríṣìríṣì ẹlòmí wa to ye pé bó fẹ́ gba iṣẹ́, orí fóònù lo tí n gba iṣẹ́. Mo ti ba ẹnìkan siṣé ri, tí ṣe wipé à ìṣe tó ń ṣe, o orí fóònù ni latí máa ń sábà, láti máa ń sábà rí e iṣẹ́ gbà. Ó ṣe ipé ó kére jù laarin wákàtí kan, à fóònù rè yóò gba ìgbín, ṣó orí fóònù rè nígbà ẹemẹ́wá ó kére tán ni. À fóònù lilo ṣe pàtàkì gidi gidi gan. Papà ju ni fóònù ni. Kódà nígbà mì wa to ye pé iṣẹ́ á ti sú mi tí ó yẹ́ pé lẹ́nu iṣẹ́ ò lè tì remí, ṣùgbọ́n ní kẹ́tẹ́ẹ́ tí mò bá ti fi ohun tí a ń pè ní earpod sí ti, tí mò ṣì bẹ̀rẹ̀ sí ní, tí mò ṣì, tí mò ṣì ṣẹ́ pẹ̀lú fóònù mi tí mò ṣì bẹ̀rẹ̀ sí ní gbọ́ bóyá orin tàbí à àwọn ọ̀hun mí, eléyi à tun f--mu mi lára dáa, á jẹ́ kí ohun tí mo láǹfààní láti gùn láti tẹ̀síwájú ní iṣẹ́ tí mò ń ṣe láì ro jú rara rara. À fóònù eleyii ò jẹ́, ó ṣe pàtàkì gidi gidi gan, ó sì jẹ́ ohun kan to ye pé mò mò mò ń fẹ́ràn rè. Fóònù mi tí mò lù kányìn, ó lò tó, o lo to bí ọdún mẹ́rin lọ́wọ́ mi, kó tie di wipé à mi lò mọ́. Ṣùgbọ́n eléyìí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí mò ṣiṣẹ́ rà láìpẹ́ yí ni, ò ṣẹ̀ pé oṣù oṣù kẹta láìpẹ́ yi tí mò ra. Tí fóònù mi, ohun tí ò ṣẹ́lẹ tí, tí ó bá sọnù, à Ọlọ́hun máa jẹ́ ká rí. Tí fóònù mi bá ti sọnù, ọ̀pọ̀lọpọ̀ ǹnkan ni ò tiẹ̀ maa kó máa, ni máa kọ ko sọ̀nu náà, èleyií to ye pé inú mi ò ni dùn sí. Pápà ju lo àwọn ohun to ye pé ó ń fún mi lówó tó wà lórí rẹ̀ lóríṣíríṣì, tí fóònù mi bá fi lè sọnù, àwọn ǹnkan yìí oun ni ó máa dùn mí, ó sì máa ká mí lára jù. Ó ṣe i pé mì ní àǹfààní àti, mì ní làǹfààní àti wò orí àwọn nǹkan yìí mọ́. Ohun tí o ye kó tun burú ki jù, tí o yẹ́ kó burú jáì ni wipé àwọn oun tí mò ṣ-- sọ pé boya wọn ń fún mi lówó yìí tí fóònù mi bá sọnù, alábọ̀ mi ní làǹfààní àti ṣe wọn mọ́. Eleyii ki n sh---, a fóònù mi gan fún ara re àti ri owo fi ra emi ko se-- ki n se nǹkan to rọrùn a fún eleyii ki a maa reni mu fóònù mi, ọlọ́run maa je ko sonu so then fún idi èyí ohun tí mò de sọ pé e mò ń lòju lójoojúmọ́, tí mò ń lò lójoojúmọ́, ohun náà ni fóònù. Kò ṣe maa lò. Kódà àti fi lẹ̀ lọ torí tí ẹ̀eyàn bá lò, tí ẹ̀eyàn bá ń lo fóònù lò, tí ẹ̀eyań tẹ̀ tí tí tí tí tí ti ti ti ti ti boya tilẹ̀ ṣú bá èèyàn lórí ẹ àbí tí ẹ̀eyan, àbí tí ẹ̀eyan ń tẹ̀ fún ọ̀pọ̀ ìgbà tó fi dí pé ó kú. À ti fi lẹ̀ lọ kí ẹ̀eyàn fi tún charge gan. Iṣẹ́ ńlá ni ṣùgbọ́n ohun tó ti níṣe pẹ̀lú à ìjìnni, dandáń ní kí dandan ni te eeyan balò tan kí eeyan a tún charge, à ti ní suru yen gan, iṣẹ́ ni lotọ́.